Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. A máà ń kí ara wa lójoojúmọ́, a sì máà ń bá ara wa sọ̀rọ̀ nígbà tí a bá pàdé. Díẹ̀ lára wọn jẹ́ ọ̀rẹ́ mi. A sì máà ń ran ara wa lọ́wọ́ nígbà tí a bá nílò ìrànlọ́wọ́ láti ọwọ́ ara wa. Nígbà mìíràn, a máa ń jọ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa tàbí àjọyọ̀ ayẹyẹ kan tí a bá jọ lọ papọ̀. Mímọ àwọn aládùúgbò dára, ó máa ń mú kí àdúgbò dàbí ilé. Ó sì máa ń mú kí ìbáṣepọ̀ rere wà àti àlàáfíà láàárín wa. Èyí ló fi dára láti mọ àwọn ará àdúgbò níbi tí níbikíbi tí a bá ti ń gbé kí a ri pé a mọ̀ wọ́n dáadáa.

Mo ma n ba awon elegbe ise mi sise pelu ibasepo rere, mo ma n ba won soro ni itẹlorun, mo si ma n tẹti si ohunkohun ti won ba so. Nigbati a ba ni ise po, a ma n pin ise naa kalẹ ki gbogbo eniyan le kopa, mo tu ma n bọwọ fun ero ọkan onikaluku, mo si ma n ṣatẹlẹyin fun awon to ba nilo iranlọwọ lati ọdọ mi. Nipa ṣiṣẹ po pelu ibasepo rere, mo ma n ri daju pe a se ise wa daradara, a si ma n ṣe aṣeyọri ti a ba fi inudidu se ise naa papọ.

Rárá o, èmi kì í lé ènìyàn kúrò ní iṣẹ́, nítorí pé èmi kì í ṣe ènìyàn burúkú. Èmi kàn jẹ́ ènìyàn tó máa ń ran àwọn ènìyàn mìíràn ní ọwọ́ ni, torí pé mo mọ ìtúmọ̀ ohun tó jẹ́ pé kí ènìyàn kúrò ní ẹnu iṣẹ́ láìrọ̀. Iru nǹkan báyìí ṣé bá máa ń ṣẹ nígbà tí ìṣòro bá wà lórí iṣẹ́ tàbí nínú ìwà tí ẹnikẹ́ni bá ń lò ní ilé iṣẹ́. Ni gbogbo ọ̀nà, ó dáa kí a máa yan ìbáṣepọ̀ rere. Ìbáṣepọ̀ rere ó máa ń mú kí ìrẹ́pọ̀ wà, àti pé a tún lè tọọ ara wa sọ́nà dáadáa kí ìṣòro má bàá lọ pín sílẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìdáàbòbò oorùn sára ní gbogbo ìgbà tí mo bá wà ní ìta. Mo ma ń rí i dájú pé mo lo sunscreen lórí ojú mi, ọwọ́ àti àwọn apá mi tí oorun má ń kàn kí oorun má ba à gba ẹ̀dá mi jẹ́. Ìdáàbòbò oorùn ṣe pàtàkì nítorí pé ó ń dènà ìbàjẹ́ àwọ̀, ó sì máa ń ran àìlera lọ́wọ́ àti agbára oorùn tó lè fa àrùn kan tàbí ìkejì. Ní gbogbo ọ̀nà, fífi ìdáàbòbò oorùn sára jẹ́ ìmúlò lólùfẹ́ fún ara mi àti ìlera mi, ó sì tún má ń mú kí i mọ́ láwọ̀ dáradára àti wípé ó sì má ń jẹ́ kí àwọ̀ mi kó tàn dáradára.